Àná alánà ni mo kẹ́yìn ní ààlà burúkú. Àná tí mo sùn lọ́sàn ni mo ní àlà burúkú. Mo lá àlá wípé èmi àti àwọn ẹbí mi a rìn ìrìnàjò, bá bá sọ̀kalẹ̀, ẹbí mi àti àbúrò mi ṣe wá ń lọ lọ́nà, bá ṣe pàdé àwọn ọkùnrin mẹ́rin tí wọ́n yibon sí wa pé àwọn fẹ́ gbàá fọ̀onu ọwọ́ ọ̀n. Torí náà àná ni mo lá àlá burúkú gbẹ̀yìn.